Ààlọ́ o jẹ́ ohun tí àwọn àgbàlagbà ma n pa fún àwọn kéékèé nígbàtí àwa n kékeré. Ẹnikẹ́ni náà lo lè pa àlọ́ bọ̀ lọ́dọ̀ tiwa ọ̀pọ̀lọpọ̀ àgbà nígbàtí èèyàn bá jókòó pẹ̀lú wọn, wọ́n máa n pa àlọ́. Ọ̀pọ̀lọpọ̀ àlọ́ tí mo lè rání ti ó jẹ́ àlọ́ ìjàpá. O jẹ́ bí ìjàpá ṣe máa lo ọgbọ́n fún àwọn ọmọ àwọn iyòókù rè tó jẹ́ ẹranko. Àà nígbàtí èèyàn bá fẹ́ sọ pé ò bá fẹ́ pa àlọ́, a sọ pé àlọ́o, àwọn náà sì dáhùn pé àlọ́.

Ah ní ayé tá wá yìí tí èyin bá ra bó ṣe kọ̀m̀pútà yẹn àbí phone kò sì ní tó fẹ́ ṣe ní kí ó ní à ètò àbò à lórí kọ̀m̀pútà lọ. Ètò àbò jẹ́ ǹnkan tó wúlò gidi gan ò sì jẹ́ ǹnkan tí a le ṣe láì sí. Ah ẹni tó bá ní kọ̀m̀pútà tí ó tiẹ wá ní ètò àbò kọ̀m̀pútà gangan ó jẹ́ pé kò jẹ́ ní iwúlò fún ara rẹ̀. À kí i ṣe ènìyàn tó jẹ́ pé ó ó ó ó ó fẹ́ kí ǹnkan rẹ̀ ó fẹ́ fín ǹnkan rẹ̀ pamọ́. À ó jẹ́ eeyan tó fẹ́ ṣí ǹnkan rẹ̀ síta tó sì jẹ́ pé kò sí nti o le ṣe kọ̀m̀pútà náà.

Ọ̀pọ̀lọpọ̀ nkan wa ti mo le se nisinyin to je pe mio le se ni ọdún mewa nínú ọdún mewa tokoja nisin, ti n ba so fún won ni ile pe mofe lo ìlú mi, won ni gba. Àmọ́ lọ́wọ́ tí mo wà yìí nígbà tí mo bá múra tí mo bá sì jáde mo fẹ́ lọ wówo nílùú òbí mi, à kò sí ẹni tí ó fẹ́ kí n má lọ̀. À ní ọdún mẹ́wàá tó kọjá, à ó ní irú iṣẹ́ tí mo lè ṣe bíi ọmọ kékeré. À nísinsìnyí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ẹni tí mo bá fẹ́ ṣe kí owó bá sì ṣàtijáde kí ó sì ṣe pé kò lè kí ó sì ṣe pé kì í ṣe ọ̀nà tí kò da, ó bá jọ̀nà tó da ní a lè wo dé bẹ̀.

A ní ìgbà tí ọ̀dọ́ tó bá lóun ń kó lọ ìlú ibòmíì. Nǹkan àkọ́kọ́ tí mo máa sọ fún wọn ni pé ẹ̀ fojú sí intí ẹ̀ ń wá lọ, ẹlẹ́ẹ̀kejì ẹ sì má kẹ́gbẹ́ kẹ́gbẹ́, ẹlẹ́ẹ̀kẹta ẹ sì má tẹ̀lé àwọn ọmọbìnrin. Ní ìgbà tí ọ̀dọ́ tó bá ti fojú sí intí ń bá lọ, à tí ó sì kẹ́gbẹ́ kẹ́gbẹ́, à lá máa mọ̀ pé intí ó ń bá lọ yóò sì rí intí ń wá. Àmọ́ ńgbà tí ọ̀dọ́ ò bá fojú sí intí ó bá lọ à bí tó kẹ́gbẹ́ tó kẹ́gbẹ́ tó kẹ́gbẹ́ kẹ́gbẹ́ à bí tó tẹ̀lé àwọn obìnrin tọ̀, a máa padà wá lénà ẹni láìrí nǹkan mú bọ̀.

Àlá jẹ́ nǹkan tó jẹ́ pé kì í ṣe gbogbo èèyàn ló máa ń rántí, àmọ́ èmi, mo máa ń rántí rẹ̀ nígbà míì. Jàjà èyí tó bá ṣe pé èyí tó nira, èyí tó jẹ́ pé ó mú ìbẹ̀rù wá, mo ìí sábà gbàgbé rẹ̀, èyí tó bá mú dùn wá tán, èmi a máa rántí rẹ̀, èmi kò máa rántí rẹ̀. Àwọn ẹlòmíì máa dùn gbogbo àlà wọn l'ọ́n máa ń rántí, ẹlòmíì kò máa, tó bá ti jí sáyé báyìí, yóò gbàgbé àlà nù.

Mùsùlùmí lèmi, òun ò sọ si jẹ́ oun ti o jẹ́ pé a wa má ń wo, kò gbàgbọ́ pé oloun ló ṣe arare ni a lẹ́yìn ká ṣàdúrà ká sì pọnbi bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmína wọ́n máa wọ ohun ọ̀ṣọ́ láti ṣọ́ra wọn. Nígbà tó sì jẹ́ pé ìtàn gbàgbọ́ nu tor èyàn lè ní kí a má ṣe, àmọ́ ṣùgbọ́n e mi, èmi wọ ohun ọ̀ṣọ́ ń tẹ́ mi.

Líle èyàn kúrò n ibiṣẹ́ kì se tèmi. Nígbà tí èsì mi mọ̀ gbà ṣíṣe kò sí bi mo se fẹ́ lé èyàn kúrò ibiṣẹ́. Ó kàn jẹ́ pé nígbà tí èyàn bá máa ṣiṣẹ́ bó ṣe ye ko se, à fẹjọ́ sùn, à sì wọ̀ọnú rẹ̀, à salaye fún bó ṣe ye ko ṣiṣẹ́. Àmọ́ pé ká lé èyàn kúrò ibiṣẹ́ hun ọ̀lohun ó ní je atọwọ́ wa bọ́ torí ki n se nkan gidi kó wa jẹ́ pe èyàn, oúnjẹ eyan yóò bọ́ láti ọwọ́ èyàn, à kò yẹ kó rí bẹ́. Tí èyàn, oúnjẹ eyan báyi le a bọ́ láti ọwọ́ irú wa báyìí, ó jẹ́ pé èyàn náà èyàn burúkú ni.

A sọ fún wa nípa iṣẹ́ tí àwọn ọmọdé ń ṣe nílé. Iṣẹ́ tí àwọn ọmọdé máa ń ṣe ní'lé ni pé wọ́n ó gbálẹ̀ inú ilé, wọ́n ó sì ṣe kíni? Wọ́n ó— wọ́n ó fọ'bọ́. Èyí tí wọ́n bá ti dàgbà, òun náà ó sì fọ aṣọ. Láti bí ọdún mẹ́rin, márùn-ún ni a ti máa ń kọ́ wọn ní iṣẹ́ tí wọ́n ó ṣe nílé kó lè ba jẹ́ pé yóò bọ́ ara wọn, k'áwọn náà máa filè mọ̀ pé àwọn náà ti di—àwọn náà ń di ǹǹkan bọ̀ nìyẹn.

A ìrìnàjò fún iṣẹ́ o ti to bi ọdún méjì mẹ́ta ti mi o rìnrìnàjò fún iṣẹ́. Ah n tó ṣẹlẹ̀ ni wípé kò sí iṣẹ́ púpọ̀ ní jína mọ́. Ah ẹlẹkejì kí mo wọ ọkọ̀ ó ti pọ̀ jù. Nígbà tí eeyan bá sanwó ọkọ̀ púpọ̀ láti lọ ṣe iṣẹ́ kínkíni, ah kò sí ere nbẹ́ẹ̀. So ah ìrìnàjò lọ́ ibí iṣẹ́ mi ò sábà ṣe mọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn eeyan gán o ṣe máa ń púpọ̀ bí i ti tẹ́lẹ̀ tó jẹ́ pé ah àwọn eeyan máa ń rìnrìnàjò gidigan gidigan.

Ah, mo máa ń ran àwọn àgbà lọ́wọ́ lórí fóònù gidi gan torí pé àwọn olohun o fún wọn ní ọgbọ́n àti lo fóònù bí ó ṣe fún àwa. Ah, àwọn èèyàn ò ní generation fóònù làwa àwọn ese generation fóònù. Ah ni ìgbà tí nkán ba ṣẹlẹ̀ àlàyé díẹ̀ díẹ̀ won maa n ṣe. Ah, me ṣàlàyé gbogbo problem fún wọn lẹ́ẹ̀kan náà. Díẹ̀díẹ̀ ni, ah, màá sì sọ̀, màá tún sọ, màá túntùn sọ fún wọn nígbà tí mo bá mọ́. Ohun tó nira jù ni pé, ah, wọn mọ fẹ́ mọ́ ǹkan nígbà kan náà àmọ́ ó sì jẹ́ pé kìí ṣe ìgbà kan èèyàn lè mọ̀ díẹ̀díẹ̀ náà ni wọ́n máa bá ṣe ń tẹ fóònù àbí bá ṣe ń ṣe ǹkan tí wọ́n fẹ́ ṣe lórí fóònù.

Àh bi mo ṣe má ń rí àrídájú pé ọjà mi dá ni pé èmi gan-an mọ nti mo máa ń hàá mù nígbà tí mo wá fẹ́ lọ rajà. Lẹ́yìn wá igbánáà, àwọn èèyan tí wọ́n wá rajà náà, àá, ti ọjà bá dáa, wọ́n ó padà wá inú wọ́n sì dùn sí, wọ́n o sì sọ àá, bọ́ja eeyan bá dáa, bí ọjà eeyan o bá dáa. Àá, ọ̀nà méjéjì yi ni mo má ń fi mọ̀ pé ọjà mi dára àbí kò dára.

À ìmúdójúìwọ̀n software ó jẹ́ ǹkan tó jẹ́ pé ó necessary. Gbogbo ẹni tó bá sì ń lo software kò ní ọ̀nà mí dáadáa ni kó ṣe àmúdójúwọ̀n wọ́n torí pé àṣìko máa ń kọjá. Ní ìgbà tí àṣìko bá sì kọjá tí tuntun sì jáde, èèyàn á se àmúdójúwọ̀n fún software. À ó jẹ́ ti fóònù ni àbí ti kọ̀m̀pútà, gbogbo bo ba se jẹ́ bi eyan o ṣe sẹ́nu.

Ah lọ́dọ̀ ti mi pizza kò jẹ́ oúnjẹ kankan tí mo wà wo pé ó wù mí dá, a tiẹ wa ni pé kíni mo fẹ́ lórí rẹ̀ àmọ emi mọ̀ pé àwọn eeyan máa ń fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan sí. Spicy sì ni, tomato ni àti alubọsa ni, boyá n náà n pe ni. Ó sáà rí bẹ́ẹ̀, àmọ́ kìí ṣe nǹkankan náà ni pẹ̀lú ah ntí mo dá kọ̀ yìí. Ah pizza jẹ́ oúnjẹ tó jẹ́ pé tawọn eebo ni. Ah asẹ́jù àwa náà, asẹ́jù ọmọ Yorùbá náà ni mọ̀ á pariwo pizza pizza n gbogbo ìgbà.

Ah, bí mo ṣe máa ń dáàbò bo ààyé ikoko mi lórí íńtánẹ́ẹ̀tì ò lé e, àni, àwa tí a mo à bi aye ṣe ń lọ nísíyi àtí bi íńtánẹ́ẹ̀tì ṣè rí, ah, nọ́mbà tí mo máa ń lò jẹ́ àwọn nọ́mbà tí ó ṣe pé gbogbo ẹ̀eyan ló lè ró lórí. Bẹ́ẹ̀ni màá mìx e pẹ̀lú alphabeti àti àwọn ah special character, tó jẹ́ pé kì í ṣe gbogbo ẹ̀eyan náà ni yóò kàn ṣíju lẹ̀ tí ó sì ṣe lẹ́ẹ̀kan náà.

A sì ṣe ìgbéjáde ìgbé ìgbéjáde ní ibiṣẹ́. Ó jẹ́ ǹnkan kan tó jẹ́ pé lucky ni. Àh ẹlòmíi ṣe ṣé e ṣé kò ní rí ìgbéjáde. Ah to, lọdọ temi mi o ni ni mi o se ìgbéjáde. Nígbà tí jẹ gbogbo iṣẹ́ tí mo bá ṣe, wón máa ń yín wọ́n sì máa appreciate. A to, wọn ni emi náà ṣe ìgbé ah ìgbéjáde ní ibiṣẹ́.

Àwọn nǹkan tó máa ń mú mi rẹ́rìn wọ́n pọ̀ lọ́pọ̀lọpọ̀. À nígbà tí mo bá ń wo clip lórí fídíò gan, mo máa ń rẹ́rìn. Nígbà tí mo bá rí pé àwọn ọmọ ìyá mi wọ́n wà nínú idunu, àbí ǹnkan kan dáadáa ṣẹlẹ̀ sí wọn, ó sọmọ iyání ó ṣe ìyá ni ó ṣe bàbá ni àbí orẹ̀, inú mi máa ń dùn. Ah ní ìgbà tí a bá wà ní ibi iṣẹ́ tó jẹ́ nǹkan tí a fi sí iwájú tí a fẹ́ ṣe tí a rí ṣe eleyi na má mú mi rẹ́rìn.